Mi ò mọ nǹkan púpọ̀ nípa iṣẹ́ ilé-iṣẹ́. Iṣẹ́ ilé-iṣẹ́ tí mo lè sọ pé mo mọ̀ ọ́n pa è, náà ni ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, a máa ń ṣe sweet tí wọ́n sì ń pè ní P&G. Mo maa ń fi wákàtí mẹ́jọ àbọ̀ sise ní ojojúmọ́.

Iṣu wúlò gan ní orí tábìlì mi ju ẹ̀gbá lọ torí pé iṣu, oúnjẹ tí ó láṣara lóore ni tí ó sì ní iṣẹ́ tó ń ṣe lára. Iṣu wà lára àwọn oúnjẹ orílẹ̀èdè wá Nàìjíríà tí ó ní èyí n.

Tí n bá ti jí ní òwúrọ̀ ní ago mẹ́fà àbọ̀, mo máa lọ ṣe àlúwàla, màá sì lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun àsúba. Tí bá ti wá kírun àsúba tán tí bá ti délé, màá wá ṣèṣè wá tú sun padà díẹ̀. Ṣùgbọ́n tí bá ń lọ sí ibi iṣẹ́ tàbí ilé ẹkọ́, mo máa lọ múra láti lọ ṣíbi iṣẹ́.

Ìlú kékeré tí mo mọ̀ dáadáa, òun náà ni ìlú, ìlú Niger State. Bẹ́ẹ̀ni, àwọn ènìyàn ò fi bẹ́ẹ̀ pọ̀ ní ìlú náà dáadáa, òun ṣùgbọ́n ìlú náà rẹwà púpọ̀, àwọn ènìyàn gidi sì wà ní inú ìlú náà.

Báwo ni mo ṣe ń kojú ọ̀rùn gbígbóná? Orun gbigbona orun gbigbona orun gbígbóná. Ọjọ́ tí mo bá rí pé orun gbóná jù, mo maan fẹ́ pé kin wà nínú ilé. Kin má jáde lọ sí ibi kan kan, láti má lè wo inú orun náà. Ṣùgbọ́n tí ó bá di pé dandan ni pé mo gbọ́dọ̀ wọ, mo gbọ́dọ̀ jáde, mo máa gbìyànjú láti lò umbrella láti fi lè dín gbígbóná ọ̀rùn náà kù. Màá sì wọ aṣọ tí ó máa dáàbò bò mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun àgàgà ní àsìkò summer. Ẹ̀ etí òkun máa ń dùn nígbà yìí torí pé èrò máa pọ̀ gan wa sì bá àwọn ènìyàn tuntun tuntun pàdé tí ẹ sì jọ ní ìṣeré pàápọ̀, ìṣàwàdà pàápọ̀ àti ṣé ọ̀yàyà.

Ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti máa sọ, nítorí pé ó kándùn létí, ó pọ̀ gan-an, mi wá mọ èyí tí mo lè sọ bẹ́ẹ̀ báyìí torí pé ìkankan o wà sí mi lọ́kàn. Ọ̀rọ̀ tí, ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo rántí láti sọ létí, òun náà ni pé tí èmi àti ènìyàn bá ń sọ̀rọ̀, tí ó bá wá dé pé a fẹ́ máa lọ, màá sọ pé "jayé lọ".

Lílo owó ọ̀gbìn ó yípadà lọ́dọdún nítorí pé ó kàn gbòòrò síi ni. Torí bí ǹkan gbogbogbò ǹkan ṣe wọn ní àwùjọ wa àbí ní agbègbè wa ń bi báyìí, ó ń jẹ́ kí àwọn ǹkan yípadà ní oyún ní ètò ọ̀gbìn náà.

Mi ò ní ọkọ̀ tí mo máa ń fò. Ṣùgbọ́n àwọn ènìyàn ní agbègbè wa, won máa ń fò ọkọ̀ wọn ní àárọ̀ kùtùkùtù kí wọ́n tó jáde lọ ibi iṣẹ́. Àgàgà tí ó bá jẹ́ ọjọ́ ìsinmi, wọ́n ń fó kí wọ́n tó lọ sí ilé ìjọ́sìn.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi opọ̀ gidi gan-an. Ni ara wọn, òun náà ni ìmọ̀ àti bí a ti ṣe ń lo ẹ̀rọ AI. Torí pé AI ti gba iṣẹ́ ní ọ̀wọ̀ gbogbo wa àti pé ẹni tí ó bá mo AI lónìí sí òun ni yóò rí AI gbádùn yo sì rí owó.

Ọjọ́ tí mo kẹ́yìn rìn nà jù ní iṣẹ́, òun náà ni ọjọ́ tí ó jẹ́ pé ara mi kò yá, mo sì fọ́ṣi ara mi pé mo gbọdọ̀ lọ ibi iṣẹ́. Nígbà tí mo wá dé ibi iṣẹ́ náà, iṣẹ́ náà ṣi po, mo tún wá fi agídí, mo wá fi ṣiṣẹ́ yìí. Ṣe iṣẹ́ náà. Nígbà tí ó máa fi di alẹ́, ó ti rẹ́ mí. Ile sii ti su. Mo wa n rora wo rin bo ni ile.

Àwọn tó ń ta oúnjẹ ní ojú ọ̀nà, wọ́n pọ̀ gidi gan ní agbègbè wá torí pé àwọn tí wọ́n máa ń gba ọ̀nà náà lọ ibi iṣẹ́ wọ́n pọ̀ torí náà oúnjẹ wọ́n á wọ́pọ̀ náà torí àwọn ènìyàn nílò láti jẹun ṣùgbọ́n kí èmi tó lè jẹun ní ọ̀dọ̀ àwọn tó ń ta oúnjẹ lóju ọ̀nà mo máa kọ́kọ́ rí dájú pé ibẹ̀ o mọ́ tónítóní oúnjẹ tí wọ́n dẹ̀ n ṣe, ò dára.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún tí a máa ń ṣe ní ibi iṣẹ́ wa ní ìparí ọdún. Àjọ̀dún náà dùn púpọ̀ torí pé gbogbo wa pátápátá ní ọjọ́ náà a ò ní ṣiṣẹ́ kankan, a sì jọ máa gbádùn ara wa. A maa jẹ, a maa mu, a maa ṣeré ìdárayá, a si maa se àwàdà púpọ̀.

Ní rò mí, rírin ẹsẹ̀ ó jẹ́ ara eré tí a máa ń ṣe láti fi lè dá ṣáká, láti fi lè jẹ́ kí ara wa dá ṣáká, láti fi lè jẹ́ kí ara wa náà sì ṣe dáadáa. Ó dá kí ènìyàn rín ìrìn ẹsẹ̀ bí i ẹẹmẹta ní àárín ọ̀sẹ̀. So kí èyàn rìn tó boyà kìlómítà méjì àbí mẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù mo máa ń jẹ ní gbogbo ìgbà tí n bá ṣiṣẹ́. O maa n je ki iṣẹ́ ma le su mi tàbí tí n bá rin ìrìn ẹsẹ̀, mo máa ra gọ́ọ̀mù jẹ lọ́nà torí kí irin náà má bàá sun mi. Bí mo ṣe ń jẹ ẹ́ náà ni orí mi máa ma pe.

Ohun tí mo mọ̀ nípa ìlẹ̀kẹ̀ ni pé ó wọ́pọ̀ ní àwùjọ wa ní ibí báyìí ní òde òní, bó tí ẹ̀ jẹ́ wípé ayé àtijọ́ ni wọ́n máa ń sábà lò ó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní sìn náà, àwọn ènìyàn fi ń ṣe ẹ̀ṣọ́. Àwọn obìnrin máa ń fi ṣe ẹ̀ṣọ́, wọ́n sì máa ń fi ṣe oge. Àwọn ọkùnrin náà máa ń lò ó láti fi ṣe oge, wọ́n sì máa ń wọ̀ ọ́ sí ọrùn. Wọ́n máa ń wọ̀ ẹ́ ṣẹ́ṣẹ, àwọn òmì sì máa ń fi sí ìbára ìdí.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Kò sí ẹni tí ò kí ń jẹ oúnjẹ ọ̀sán. Oúnjẹ ọsán wúlò lára púpọ̀ torí pé láti àárò ti èèyàn ba ti jẹun ti o bá fi lè di ọsán o ti máa re èèyàn, so ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni a ki n ri oúnjẹ ọsán je torí pe iṣẹ́.

Ah ẹni tí mo lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀, na ni bíi ẹni tí àtijọ́ wà tó yẹ pé mo mọ̀ dáadáa, tó yẹ pé àtijọ́ boya bí ọ̀rẹ́ mi àbí mọ̀lẹ́bí mi kan àbí ẹnìkan tí ó súnmọ́ mi dáadáa tó yẹ pé kò lè dà mí tí mo mọ̀ pé kò lè dà mí, òun náà ni mo lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan.

Ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ tó wúlò púpọ̀ ní àárín wa ní ibi báyìí ní àdúgbò wa ní èdè àwọn Yorùbá n bi báyìí. Bí a ṣe ń ṣe, a máa ń gé ilá tá bá ti rẹ́ sí orí iná, a máa kọ́kọ́ gbe omi kaná, ká bá ti gbé e kaná, a máa rẹ́ ilá sí i, a máa wá fi ata si àbí epo ta ba fe lo tí ó bá ti ń jiná lọ a máa fi ìjabe já.

Etí ìgbọ̀ tí mo máa ń lò òun náà ni yepodi oraimo. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń pẹ́ dáadáa ní etí kí ó tó kú. Tí ó bá tú kù gan, láàárín wákàtí márùn-ún, ìkéere tí a fi ń ṣáàjì rẹ̀ ó lè ṣáàjì rẹ̀ tó ẹ márùn-ún tí ó sì ni ikú. Mo fẹ́ràn rẹ̀ gidi gan torí pé ó ní noise cancellation.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Mo ní ibi tí a ti máa ń gba omi ojo sílẹ̀ ní ilé wa. Àgbàlá òjò wúlò púpọ̀ torí pé nígbà tí òjò bá ń rọ, ibi bẹ́ẹ̀ ni a gba òjò sí. Àgbàlá òjò yìí ni a fi iké sí tí omi yóò sì máa dà síbẹ̀ ní ẹbí ọ̀ṣọ́.

Àwọn ojú òpó ayélujára tí mo wà lórí wọn ni Facebook, WhatsApp, Instagram, Twitter, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wúlò púpọ̀, torí pé mo máa ń fi wọ́n bá ẹbí àti àwọn ará mi tó ń gbé jìnnà sọ̀rọ̀.

Mo fẹ́ràn láti máa ta ọjà nínú ọjà ṣùgbọ́n mi kò ní sọ́ọ̀bù kankan nínú ọjà báyìí. Ṣùgbọ́n àwọn tí ó ń ta ọjà nínú ọjà ni wọ́n pọ̀ gidi gan. Bí i àwọn tó ń ta ìrẹsì, oúnjẹ, àwọn tó ń ta ohun ìṣaralóore, àwọn tó ń ta ohun ilé, àwọn tó ń ta ohun mèremère àwọn ọmọdé.

Ìtàn tí ìyá àgbà má ń sọ fún mi re, oun ni ìtàn. Ìjàpá àti Yánníbo. Ìjàpá oun ní ẹranko tí ó ní ọgbọ́n jù ní orílẹ̀-èdè ayé. Yánníbo sì ni ìyàwó rẹ̀. Ìjàpá á ni máa ń lọ sí oko àwọn ènìyàn lọ ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́. Àgàgà tí n bá fẹ́ ṣiṣẹ́ ní orí machine ni ìbisẹ́, mo gbọdọ̀ wọ ìbọ̀wọ́ láti lè fi dáàbò bo ara mi láti lè má jẹ́ kí ǹkankan ó gé mi lọ́wọ́. Ibọwọ wúlò púpọ̀ torípé o má n dina ki nkán tí o ba mu ko ge ènìyàn lọwọ.

Àsìkò ìparí iṣẹ́ lóòótọ́ ni ó máa ń le púpọ̀ jù torí pé ó máa dàbí pé gbogbo iṣẹ́ tí ẹ̀yin ti ń ṣe ní àtàárọ̀, gbogbo wàhálà yẹn ó máa dàbí pé ó ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sí ara ni. Ṣùgbọ́n pẹ̀lú sùúrù àti ìfaradà nii mo fi maa n parí iṣẹ́.

Má, n báwo ni o ṣe máa ń rí pé ọjà rẹ dára? Mo máa ń gbìyànjú láti jẹ́ kí gbogbo ọjà mi dára torí pé tí ò bá dára, tí oníbàárà mi bá rà, tí ó bá complain ní ẹkìnní, tó complain ní èkejì, kò ní padà wá mọ́. Nídìí yi, mo máa ń jẹ́ kí ń gbìyànjú ki ọ̀jà mi dára torí pé kin le bá máa ní customer ní gbogbogbò.

Ah! Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Ibi tí o ń tọ́jú wọn bí o ṣe ń rántí wọn. Ìgbà mélòó ni òyi wọn padà? Àwọn oro díẹ̀ láti beere. Ah! Mo máa ń gbá wọn wọlé ṣùgbọ́n ko n ṣe gbo.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, ohun náà ni búrẹ́dì àti àkàrà, mo sì máa ń jẹ ẹ̀kọ àti àkàrà náà. Ṣùgbọ́n búrẹ́dì àti àkàrà ni mo fẹ́ràn jù torí pé ó máa ń tètè kùnú. Tí n bá sì tí jẹ́ tí mo ti mu omi sí, ó tún di alẹ́ nìyẹn.

Ìrọ̀rí kan ni mo máa ń lò tí bá ti fẹ́ sùn, ṣùgbọ́n nígbà mìíràn mo máa ń lò ìrọ̀rí méjì ṣùgbọ́n ní ìgbà tó pọ̀jù ìrọ̀rí kan ni mo máa ń lò torí pé ó máa ń jẹ́ kí raye sùn ní àlàáfíà kí orí mi má ṣe lọ sí òkè ju ó máa ń jẹ́ kí yín sùn dáadáa.

Mo máa ń gburò àwọn oníbàárà mi ní ojoojúmọ́ tí n bà ti lọ sí ọjà tàbí nígbàkigbà tí wọ́n kò bá-- ti o bá tó ọjọ́ mẹ́ta tí mi ò rí wọn. Mo máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí kí n tẹ wọn ní àtẹ̀ránsẹ́ láti gbọ́ ìrò wọn àti láti mọ ohun tí ó ṣele.

Kí ni ìran tí ìgbà ọmọdé rẹ tí o rántí? Oun tí mo rántí nígbà ọmọdé mi ó pọ̀ gan an ṣùgbọ́n èyí tí mo rántí jù tí mi ò le gbàgbé ni àwọn ìgbà tí mo ṣe leṣe ní ọwọ́ nítorí pé yóò máa jẹ́ ìtàn fún mi titi láíláí. Nítorí pé ìgbà náà mo jẹ ìrora tó pọ̀.

Wíwẹ̀ nínú odò ó dára púpọ̀ torí pé ó wẹ̀, wíwẹ̀ nínú odò dára púpọ̀. Ìgbà tí ó kò wọ̀, mi ẹni tí ó kọ́, ìgbà láti kékeré ni wọ́n ti kọ́ mi bí wọ́n ti ń wẹ̀ nínú odò. Àwọn ọ̀rẹ́ mi náà ni ó ṣi kọ́ mi. Ohun tí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún náà ni àwọn àpáta tó ń bẹ nínú odò kí èèyàn máa lọ forí gbá àti pé kí èèyàn ṣọ́ra fún omi tí ó bá jẹ́ omi ìdọ̀tí.

Gbigba àlejò dáadáa, ó túmọ̀ sí kí èèyàn gba àlejò, kí èèyàn sì tọ́jú àlejò náà dáadáa, kí àlejò náà sì gbádùn ẹni tí ó gba lálejò. A tọ́jú rẹ̀, a fún lóúnjẹ, a fún ní mímu, a fún ní jíjẹ, bí i tí inú àlejò náà yóò sì dùn.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa, lọ́pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi tàbí olólùfẹ́ mi tí ó wà ní ibi tí ó jìnnà. Pípè fídíò dára púpọ̀, torí pé ó máa ń jẹ́ kí o rí ẹni tí o ń bá sọ̀rọ̀, ó sì máa ń jẹ́ kí ìfẹ́ má bàa kú, òrò sì máa ń wà.

Ní gbogbo nígbàkigbà tí awọ bá ṣẹlẹ̀ nínú ilé, ohun tí màá kọ́kọ́ ṣe ni pé kí n pètù sí àwọn tí wọ́n bá ń jà nínú. Màá sì bèèrè nǹkan tí ó ṣẹlẹ̀ bí mo ṣe ń gbé dídé. Ẹ̀h, ohun tí n o ṣi ṣe, ohun tí ó ṣi ṣẹ́ ni pé.

Bi mo bá de le jé ẹlòmíràn fún ọjọ kàn tani máa je? Lootọ l'ododo mi kò mo eniti mo le jẹ. Mo fẹ́ran ara mi, ohun tí màá ṣe ni pé máa fẹ́ bóyá ko fún mi ní ipò kan, bóyá ipò gómìnà àbí nǹkan.

Ọbẹ̀ ẹ̀gúsí dùn gan, ó sì jẹ́ ọbẹ̀ tí ó gbajúmọ̀ gidi gan ní àárín àwa Yorùbá. Pẹ̀lú kíni a fi ń jẹ ẹ, ọbẹ̀ ẹ̀gúsí, a lè fi oríṣiríṣi nǹkan jẹ ẹ bi ẹ̀bà, àmàlà, a sì máa ń fi ọbẹ̀ ẹ̀gúsí náà jẹ ìrẹsì, a sì máa ń lo òkèlè–oun òkèlè la máa fi ń jẹ ẹ̀gúsí.

Ní ọjọ́ kan tí mo pe ìbátan mi tí ó jìnnà ní orí fídíò, ó pẹ́ a lò tó wákàtí mẹ́ta tí a fi ń sọ̀rọ̀ torí pé data wà dáadáa kò sì kí n jẹ data púpọ̀ pẹ̀lú ta ni, pẹ̀lú àbúrò mi ni. Ohun tí ẹ ń sọ, à ń sọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí wa àti bí ilé ayé wa yóò ṣe dára sí i.

Ojó àkókò tí mo bèrè ohun tuntun láti àárò di alẹ́, òun náà ni ọjọ́ tí mo ṣe ìrìn àjò lọ sí ìlú kan tí ó jìnnà. Ní ìlú yìí, kò sí ìṣe kankan tí èèyàn le ṣe bẹ́ẹ̀ ju ìṣe àgbèrò. Mo wá tẹ̀lé wọn lọ sí oko, a wá jọ ń ṣíṣe oko láti àárọ̀ di alẹ́.

Àwọn ẹ̀roja tí à ń lò níbí ó pọ̀ lóríṣiríṣi. Àwọn èròjà bí àlùbọ́sà, maggi, ata gungùn àti àwọn nkán isebẹ oríṣiríṣi bí ẹran bi ẹja bí ẹyin ni a má ǹ lo ní ibi báyìí. A máa ń ra wọ́n ní ọjà, a sì máa ń fi wọ́n dáná nínú oúnjẹ bíi ìrẹsì, bíi ọbẹ̀, bi ẹ́gùsí bíi iyán.

Iṣẹ́ wúwo, iṣẹ́ wúwo ṣe nípa lórí ara torí pé ó máa ń fa kí ènìyàn kí ó ṣiṣẹ́ kí ó sì rẹ, ó sì máa ń jẹ́ kí ènìyàn máa ní okun àti agbára láti fi lè ṣiṣẹ́. Tí n bá ṣiṣẹ́ tí ó wúwo díẹ̀, mo máa sinmi díẹ̀. Ni mo tí mo máa ń ṣọ́ra fún ni ìlera ara mi.

Tí a bá ní àlejò tí a bá fẹ fún wón ní oúnjẹ, a máa kọkọ gbé omi wá fún wọn bẹ́ẹ̀ náà a gbé oúnjẹ wá, a sì bawọn but omi isanwọ ohun tí a gbọ́dọ̀ wà, òun náà ni pé oúnjẹ tí wọ́n bá fẹ́ràn jù tí wọ́n lè jẹ tí kò ní ṣàjèjì siwọn.

Bẹ́ẹ̀ ni, àwọn ìpàdé lórí fóònù dára, torí pé ó máa ń dín iye owó tí ẹ máa fi wọ mọ́tò lọ sí ibi tí ẹ máa ti fẹ́ ṣe ìpàdé kù, tàbí àwọn nǹkan tí ẹ máa rà lójoojúmọ́. Ṣùgbọ́n tí ẹ bá wà lórí ìpàdé lórí fóònù, ìyẹn ò ní ná owó púpọ̀.

Oúnjẹ tí mò rántí fún ìgbà pípẹ́, ohun náà ni ìrẹsì àti iṣu, ìrẹsì àti spaghetti, indomie, iyán, gbogbo àwọn oúnjẹ yìí ni mò rántí fún ìgbà pípẹ́.

Oko ńlá tí mo mọ̀, ọ̀nà ni oko kan tí mo rí ní ọ̀nà nígbà tí mò ń lọ sí ìrìnàjò kan. Oko yìí tobí púpọ̀, to jẹ́ pé ó gùn lọ tí mi sì rí òpin rẹ̀. Ohun tí wọ́n gbin sórí ẹ náà ni àgbàdo. Ó wà ní àárín Ìbàdàn sí Ìsẹ́yìn. Ẹni ti o n sise, àwọn agbe to po ni won n sise ni orí oko náà.

Mo máa ń tọ́jú èékánná mi lọ́sẹ̀ ọ̀sẹ̀, tí n bá rí pé ó ti ń gùn díẹ̀ díẹ̀, mo máa gé e tí n bá si ti gé, tí ó bá tun ti di ọ̀sẹ̀ mi, mo máa tun gé, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń gé èékánná mi. Mi ò kí n jẹ́ kó gùn jù, mi ò sì kí jẹ́ kí ó pẹ́ jù. Kó má ba à kó ìdọ̀tí mọ́ra.

Mo maa n ń fi owó ránṣẹ́ sílé ní boyà ẹ̀ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀. Báǹkì ni mo máa ń ti ń ṣẹ̀ndí, mo sì máa fi n ra oúnjẹ sílé kó lè bá àwọn ọlọ́wọ́ láti fi ra oúnjẹ sílé, tàbí tí mo máa fẹ́ ṣe àǹtì ń díẹ̀, mo máa ṣẹ̀ ń díẹ̀ owó sílé.